Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ẹ́, èèyàn o gbọ́dọ̀ fi ìgbésí ayé kó fi pa iṣẹ́ lára. Nítorí pé ibi iṣẹ́ ni owó ti máa ń jáde, ibi iṣẹ́ ni oúnjẹ ti máa ń jáde. Tí a bá ti parí iṣẹ́ ni a máa ń ṣe ìgbésí ayé. Tàbí ọjọ́ tí a bá ya sọ́tọ̀ tí ò sí iṣẹ́ ni a máa ń ṣe ìgbésí ayé.

Ṣé o mọ, ṣe o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Sé o máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Rárá mi ò kí ń wọ aṣọ àkayọrí ní ibi iṣẹ́ nítorí pé iṣẹ́ mi ò jọ mọ́ pé kí a máa wọ aṣọ àkayọrí rárá àti rárá.

Ṣé o ní àwọn ẹ̀rọ ológbọ́n ní ilé rẹ bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ ológbọ́n ní ilé mi, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ológbọ́n nínú ilé mi mo ní torí pé, en, ìgbà tí a wà yìí ìgbà ológbọ́n ni, mo ní àwọn ẹ̀rọ ológbọ́n tó pọ̀ dáadáa ní ilé.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kùtùkùtù? Òwúrọ̀ kankan, eh tí mo bá tiji ní òwúrọ̀, màá fọ ẹnu, màá bọ ojú, màá dẹ̀ wẹ̀, mò ń lọ sí ibi iṣẹ́ mi nìyẹn, torí pé ibi iṣẹ́ eni láti mọ ní lọ́lẹ̀, hm.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Ìrọrùn ni tí ẹyẹ oko, ìrọrùn ni ti igi oko. Ó máa ń rọrùn lágbára Ọlọ́run lórúkọ Jésù. Nítorí pé ayé rọrùn ni Jésù fún mi, so ó máa ń rọrùn fún ti mo bá ti ń sùn. Papa jùlọ tí ó bá ti ẹ sì ná, a lọ wẹ̀, a dẹ́ lọ sùn.

Ìgbà mélòó ni ó máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mi ò kí ń wo ojú àwòrán lójoojúmọ́. Ehn, obìnrin ni ó máa ń wo ojú àwòrán ní gbogbo ìgbà tàbí ní, eh, ojoojúmọ́. Tí mo bá fẹ́ gé irun mi ni màá ń wo ojú àwòrán tàbí tí mo bá fẹ́ fá irungbọ̀n mi.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Mo máa ń pe àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Àdẹjọ máa ń jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan, a máa ń kírawa lórí ẹ̀rọ ìgbékawo. Páapa jùlọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ń pe àpéjọ, ti ájọ máa ṣeré, ti ájọ máa sọ̀rọ̀.

Ṣé o ní àgbàlá òjò àbí àgbàda òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò, mo ní ohun tí mo máa ń gbé omi sí nítorí pé, ẹ́, kò ṣe gbogbo ìgbà ni a fẹ́ lọ máa máa pọn omi tí òjò bá ti rọ̀, a máa ń gbé omi, a dà máa ń tọ́jú omi pamọ́

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Mo máa ń pín owó iṣẹ́ mi ni. Máa pín ní sí ọ̀nà mẹ́ta tàbí mẹ́rin kí ń má ba ná gbogbo rẹ̀ tán. Mo máa fi àwọn kan ra oúnjẹ, ẹ̀kan fi máa wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ mi, màá fi ìkan pamọ́ nítorí ọjọ́ ọ̀la.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Mo ní ọ̀pọ̀lọpọ̀ èrò fún iṣẹ́ ọjọ́ iwájú, ẹ́, mo de ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpinnu fún ọjọ́ ìṣẹ́ iwájú. Ẹ̀, èrò mi ni pé kí n ṣí ṣọ́ọ̀bù kí n máa ta ọjà.

Kí ni o máa ń ṣe ní aṣálẹ́? Ẹn, tí mo bá ti délé ní aṣálẹ́, màá wẹ̀, màá jẹun, à máa dẹ̀ ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ní ilé àti ní orí fóònù mi. Ẹn, màá dẹ̀ bá àwọn ọmọ̀ ṣeré náà tí ina bá wà, a wo tẹlifíṣàn, a dẹ̀ lọ sùn.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè dáradára? Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ bí a ti ń sè, àwọn oúnjẹ tí ó jẹ́ oúnjẹ ti ìbílẹ̀ tí ó jẹ́ ti Yorùbá, bí i ewédú, bí i gbẹ̀gìrì àti ilá. Gbogbo àwọn oúnjẹ wọ̀nyí ni mo mọ̀ ọ́n ṣe tí mo dẹ̀ mọ̀ ọ́n ṣe dáradára.

Ṣé o máa ń kọ orin kẹ́lẹ́, kélé àbí kẹ́lẹ́? Mo máa ń kọ orin, mo máa ń kọ orin dáadáa. Ṣùgbọ́n kélé yìí ò yé mi, ṣùgbọ́n mo mọ pé mo máa ń kọ àwọn orin, mo dẹ̀ máa ń gbọ́ orin dáadáa. Awon tun maa n gbọ awọn orin loríṣiríṣi.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, ṣùgbọ́n mo ti gé e. Mi ò kí ń tọ́jú irungbọ̀n mọ́. Tẹ́lẹ̀ ni mo màá máa ń tọ́jú irungbọ̀n, ṣùgbọ́n nísìínyi mí ò ní irungbọ̀n nítorí pé mo ti gé e. Mi ò fẹ́ kí ó pọ̀, rara àti rara.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀, ẹé, olùṣètò ẹ̀rọ ní ẹ̀ẹ̀kan tàbí ẹméèjì, nítorí pé mo ní dìí ìrànlọ́wọ́ ni.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ máa ń ṣe ètò. Ati pé mi ò lè sọ pé mo máa ń ṣe ètò ǹkan. Mi ò kí ń ṣe ètò ohun kankan. Iṣẹ́ mi ni mo máa ń ṣe. Iṣẹ́ mi ló jẹ mí tó jọ mi lójú, tó jẹ mí l'ógun. Isẹ̀ yìí ni mo dẹ̀ máa ń kojú mọ́ ní gbogbo ìgbà tí mo dẹ̀ máa ń ṣe é.

Ṣé o fẹ́ràn jíjó àbí ṣe o fẹ́ràn láti máa jó? A mo fẹ́ràn láti máa jó ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ bí wọ́n ṣe ń jó. Mo sì ń kọ́ bí wọ́n ṣe ń jó ni. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jó dáadáa nítorí pé ijó ṣe pàtàkì, ó máa ń mú ara yá, ó máa ń mú inú ènìyàn dùn.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Eh, mo fẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ló ṣe pàtàkì fún mi. Pè bí a ti máa ń ṣe àwọn iṣẹ́ lórí laptop tàbí bí a ṣe ń trade tàbí àwọn nǹkan mìíràn tó jẹ́ iṣẹ́ tí mò ń ṣe tí mo fẹ́ kọ́

Ṣé o máa ń wọ fìlà? Rárá, mi ò kí ń wọ fìlà. Mi ò ṣe ẹni tó máa ń wọ fìlà. Fìlà máa ń jẹ́ kí orí fọ́ mi nítorí idíẹ eyìí mi ò kí ń wọ fìlà rárá áti rárá. Ehn, mi ò kín ṣe ẹni tí ó máa ń wọ fìlà. Mi ò lè lérò láti wọ fìlà rárá áti rárá.

Nígbà wo ni o máa ra ẹran, ra ẹ̀rọ ayárabíàṣá túntún? Ehn, mi ò ní ìgbà kan tàbí àsìkò kan tí mo máa ra ẹ̀rọ ayárabíàṣá túntún. Tí èyí tí mo bá ń lò bá ti bàjẹ́ tàbí tí ó bá ti dárúgbò ni mo máa ra ẹ̀rọ ayárabíàṣá túntún.

Ṣe o mọ bi a ti n ṣe iranwọ àkọ́kọ́, ọ iranwọ àkọ́kọ́? Rárá, mi o mọ bi a ti n ṣe iranwọ akọkọ, ṣugbọn to ba jẹ nkan ti mo le kọ, ma kọ. Ehn, mo jẹ ẹni tí ó ní ìgbàgbọ́ lati kọ ǹkan tuntun.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? A máa ń fi ọwọ́ bomú tàbí kí a fi handkerchief bo imú tí a bá sìn bá sìn. Eh, nítorí pé èèyàn ò lè mọ èèyàn mọ ẹni tí ó lè tá bá tí òun bá sìn. Nítorí dí ẹ̀yìí a máa ń lo handkerchief tàbí ká fi ọwọ́ bomú.

Irú etígbọ̀ wo ni o máa ń lò? Ehn, àwọn etígbọ̀ tí ó dára, tí ó dé kí ènìyàn lè tètè lò, òun ni mo máa ń lò. Mi ò kí ń lo àwọn èyí tí ò le láti lò, eh, bó pé mi ò ní ìmọ̀ rẹpẹtẹ pẹ̀lú etígbọ̀

Kí ni àwọn ohun tí o fẹ́ràn ni orí pizza? Gbogbo nǹkan tí ó wà lórí pizza ni mo fẹ́ràn, mo dẹ̀ gbádùn kí máa jẹ pizza kan, torí ìdí èyí gbogbo nǹkan tí ó wà lórí pizza ni mo fẹ́ràn tí mo dẹ̀ máa ń jẹ. Mo fẹ́ràn àwọn gbogbo nǹkan tó wà lórí pizza, bẹ́ẹ̀ ni mo dẹ̀ máa ń jẹ wọ́n.

Ṣé o fẹ́ràn coffee àbí tea? Kò Seyi tí mi ò fẹ́ràn àti coffee àti tea méjèèjì ni mo fẹ́ràn. Ṣùgbọ́n ó ní àsìkò fún tea, ó dẹ̀ ní àsìkò fún coffee. Ṣùgbọ́n méjèèjì náà ni mo fẹ́ràn. Méjèèjì ni mo máa ń mu.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? É ní ibi iṣẹ́ wa, a máa ń wo àwọn nǹkan tí à ń ṣe, tó bá jẹ́ pé boya àwọn nǹkan tí à ń ṣe wọ̀nyí, ìmọ̀ àtijọ́ ni, ò wa lọ sí orí Facebook tàbí orí Google, a lọ wo àwọn nǹkan tuntun tí àwọn ènìyàn ń ṣe. A dẹ̀ wo ìmọ̀ yìí, a fi sí àwọn nǹkan tí à ń ṣe.

Ṣé o máa ń gba àwọn ímeèlì àìwúlò? Ẹ ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn àìwúlò ímeèlì ni mo máa ń gba ní ojoojúmọ́, nítorí pé àwọn kọ̀ọ̀kan wà tí mo ti ṣe tipẹ́ tí mi ò tíì yọ kúrò ní orí ímeèlì mi, so àwọn ímeèlì yìí ṣì máa ń wá.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ṣe oúnjẹ. Oríṣi oúnjẹ ni mo mọ bí a ti ń ṣè. Àwọn oúnjẹ tí, oúnjẹ tí, oúnjẹ Yorùbá ni o. Àti pé àwọn oúnjẹ òyìnbó díẹ̀díẹ̀ náà tí mo mọ̀ ṣe. Sùgbọn oúnjẹ tí Yorùbá ló pọ̀ ni mo mọ̀ ṣe jù.

O ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Eh mi ò tíì rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Èh, mo sì ń gbèrò láti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn ni, ṣùgbọ́n owó ò sí láti máa rin ìrìnàjò káàkiri. Pẹ̀lúpẹ̀lú ìgbà tá wà yìí, kò se ìgbà tí ènìyàn lè máa rin ìrìnàjò káàkiri.

Ṣé o fẹ́ràn rírin àtẹ̀gùn? Rárá, mi ò fẹ́ràn rírin àtẹ̀gùn. Mi ò fẹ́ràn láti máa rin àtẹ̀gùn. Ó máa ń jẹ́ kí ẹsẹ̀ ró yan ni. Kí ló dé ye? Mi ò fẹ́ràn láti máa rin àtẹ̀gùn rẹpẹtẹ. Ẹ̀, àrá àti rárá ni.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìràwọ̀ ohùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìràwọ̀ ohùn, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń lo ẹ̀rọ ìràwọ̀ ohùn yìí, nítorí pé mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ọ́ lò dáadáa.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Ẹhn kò sí irú bàtà tí mi ò kì ń wọ̀, gbogbo bàtà ni mo fẹ́ràn. Àwọn bàtà kan wà tí wọ́n bo o ẹsẹ̀ dáadáa, àwọn bàtà kan wà dẹ̀ ni tí wọ́n ò kí ń bo o ẹsẹ̀. Gbogbo bàtà ló ní ìgbà àti àkókò ti ẹ.

Ibo ni o máa ń ra nǹkan àbí ibo ni o ti máa ń ra nǹkan? Ko síbí tí mi ò ti rà nǹkan, mo máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì, bẹ́ẹ̀ ni mo dè máa ra nǹkan ní ọwọ́ àwọn tí ó máa ń tajà ní ìta tàbí ní ìgboro. Gbogbo ibi ni mo ti ma ń ra àwọn ǹkan oríṣiríṣi àwọn.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Eh, mo fẹ́ kọ́ bí wón ṣe ń wa ọkọ̀, ọkọ̀ ojú omi. Ìmọ̀ tuntun tí ó jẹ́ mí lógún tí mo fẹ́ kọ́ nísin nìyẹn, mo fẹ́ kọ́ bí wón ṣe ń wa ọkọ̀ ojú omi. Kí ńdẹ̀ mọ wà dáadáa.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò tíì ní ọkọ̀. Mo sì ń bẹ Ọlọ́run kí ó fún mi ní iṣẹ́ tó dára tí owó máa jáde dáadáa bẹ́ẹ̀, tí màá le rí owó ra ọkọ̀, kí.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí mẹ́rin tàbí márùn-ún ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ṣùgbọ́n wákàtí kọ̀ọ̀kan ni mo máa ń lò pẹ̀lú àwọn ènìyàn tí mo máa ń ṣiṣẹ́ fún tàbí tí mo máa ń dá lóhùn. Ó pẹ́ jù àbí ó pọ̀ jù, wákàtí mẹ́fà ni iṣẹ́ mi lójoojúmọ́.

Ṣé o ní àìsàn ìkórira fún oúnjẹ kan? Mi ò ní àìsàn ìkórira fún oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn, though ko n ṣe gbogbo oúnjẹ ni mo máa ń jẹ patapata. Sugbon mi ò ní àìsàn ìkórira fún oúnjẹ kankan, rárá àti rárá.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ehn, gbogbo ẹ̀fọ́ ni mo fẹ́ràn jẹ ju, mo fẹ́ràn láti máa jẹ úgú tàbí, ehn, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ méjèèjì ó dára gan. Ehn, àti water leaf náà, iyan náà dára.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ẹ́, ó máa ń tó bi wákàtí méjì, nìgbà mìíràn kí n tó dé ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n tí mo bá wọ ọkọ̀ tí ó yára, màá lo wákàtí kan dé ibi iṣẹ́ mi torípé ibi iṣẹ́ mi jìnnà díẹ̀.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ehn, mo ní àpò owó tẹ́lẹ̀, ṣùgbọ́n mi ò lo àpò owó mọ́, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìrírí ló máa ń ṣẹlẹ̀ nípa àpò owó. Nítorí ìdí èyí, mi ò lo àpò owó mọ́

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo máa ń gun ọkọ̀ ojú omi dáadáa. Mo máa ń gun ọkọ̀ ojú omi lọ sí ibiṣẹ́ lẹ́ẹ̀koọ̀kan. Igbà mìíràn mi n kí ń gun ọkọ̀ ojú omi. Wọ́n máa ń gun ọkọ̀

Nígbà wo ni o kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Eéh, gbogbo ìgbà ni a máa ń kọ́ àwọn nǹkan tuntun, nítorí pé ìgbà tí àwa nísìn ìgbà àti nǹkan tuntun pọ̀ rẹ́pẹtẹ́ ni, a máa ń kọ́ àwọn nǹkan tuntun ní gbogbo ìgbà lẹ́nu iṣẹ́

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Rárá mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò mọ àmì ìràwọ̀ mi rárá àti rárá ni. Mo fẹ́ láti mọ àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n mi ò mọ àmì ìràwọ̀ mi níìsín.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo sì lọ sí ọjà ní ìjẹta. Mo lọ ra àwọn nǹkan lọ́jà ní ìjẹta titorí pé ọjà tó wà nle tí fẹ́e tàn so mo lọ s'ọjà ní ìjẹta, mo lọ ra àwọn ọjà kọ̀ọ̀kan.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀ tàbí o fẹ́ràn láti máa pín oúnjẹ rẹ̀? Mi ò kín pín oúnjẹ, eh, ṣùgbọ́n tí ènìyàn bá ní di ìrànlọ́wọ́, a máa ń ran, mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Mo máa ń fún wọn ní nǹkan tí wọ́n bá fẹ́. Ó kò ṣe ní gbogbo ìgbà, nítorí pé àwọn ẹlòmíràn máa ń pa irọ́

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Gbogbo ìgbà ni mo máa ń lọ sí ilé oúnjẹ tí mo bá ti jáde lọ jẹun, torí pé iṣẹ́ mi, o jọ mọ́ ká máa ra oúnjẹ níta, mi ní lè máa gbé oúnjẹ dání lọ sí ibi tí mo bá ń lọ. Torí ìdí èyìí mo ṣe lọ ra oúnjẹ ni ìjẹta àbí ìjẹrin tí mo jáde lọ ṣiṣẹ́.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran àbí ẹni tí kò kín jẹ ẹran? Mo máa ń jẹ ẹran. Kò sí ẹran tí mi ò kín jẹ, gbogbo ẹran pátápátá ni mo máa ń jẹ. Kò sí ẹran kan tí mo yà sọ́tọ̀ tí mi ò kín jẹ, torí pé ẹran dára nínú ago wa.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Rárá, mi ò kí ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi nítorí pé àwọn ọ̀rẹ́ mi ni a jọ máa ń ṣe àwọn iṣẹ́ tí a máa ń ṣe. Kò ṣe pé bí a bá mú gba àwọn ènìyàn sí iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ ní abẹ́ mi.

Mo fẹ́ràn wà ní òru tàbí ooru àti òru àti ooru kò sí èyí tí mo fẹ́ràn nínú méjèèjì. Tó bá jẹ́ òru ni, mi ò fẹ́ràn òru, tí eeyan ba ń rí nínú òru o máa fẹsẹ̀ gbani. Tó bá jẹ́ ooru ni, ooru máa ń pọ̀ jù fún eeyan, kò dára.

Ṣé o máa ń sáré? Mi ò kí ń sáré. Mi ò lẹ́mi àti máa ń sáré. Eré, ẹṣin ni ayé, a máa ń sá eré, a sá pajú dé. Eré díẹ̀ yìí mi ò kí ń sá eré. Àfi boyà ti mo bá ní, ibi tí mo ń lọ tí mo kánjú ni mo máa ń sáré.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sá p'òní. Tí bá ti ń jáde, inú àpò mi ló máa ń wà. Mi ò kí ń fi kọ́kọ́rọ́ mi sílẹ̀, torí pé aa mọ ẹni tó ń ṣọ́ ni. Torí idi eyi ni, mo máa ń mú kọ́kọ́rọ́ mi dani tí mbá ti ń jáde ni.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àbí àkókò wo nínú ọdún lọ fẹ́ràn jù? Kò sí ìgbà kan tàbí àkókò kan nínú ọdún tí mi ò fẹ́ràn. Gbogbo àkókò nínú ọdún ni mo fẹ́ràn. Pátápátá.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ìgbà kan, ẹ̀ẹ̀kan lójojúmọ́ ni mo máa ń fọ eyín. Ìgbà mí ì, mo máa ń fọ eyín lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, ẹ̀ẹ̀kan lójojúmọ́ ni mo máa ń fọ eyín.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Mo máa ń lo ọwọ́ ọ̀tún, bẹ́ẹ̀ ni mo dà máa ń lo ọwọ́ òsì náà. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún mi ni mo máa ń lò jù. Ṣùgbọ́n kò sí èyí tí mi ò kí ń lò nínú méjèèjì, àtọwọ́ ọ̀tún, àtọwọ́ òsì. Mo kàn máa ń lo ìkan ju ìkan lọ ni tó jẹ́ pé ọwọ́ ọ̀tún tí ó jẹ́ ọwọ́

Èso wo ni o fẹ́ràn jẹ? Àbí èso wo ni o fẹ́ràn láti máa jẹ? Ehn, gbogbo èso pátápátá ni mo fẹ́ràn láti máa jẹ. Kò sí èso tí mi ò fẹ́ràn láti máa jẹ. Ṣùgbọ́n mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti watermelon. Méjèjì yi ni mo fẹ́ràn jù láti máa jẹ.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Mo ní ojú tí ó dára, ó dè ríran dáradára. Mi ò ní ààrùn ojú tàbí wàhálà ojú kankan. Mo ní ojú tí ó dára, bẹ́ẹ̀ni ojú mi dé mọ́ dáradára.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá, mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́. A ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ mi. Isé mi ò jọ mọ̀ pé kí a máa kọ ìròyìn ní ibi iṣẹ́ rárá àti rárá ni. Àti wípé mi ò kí ń ṣe oníròyìn, mi ò mọ bí wón ti ń kọ ìròyìn rárá àti rárá ni.

Ṣé o máa ń pa owó pamọ́ tàbí ṣe o máa ń fi owó pamọ́? Ehn, mo jẹ́ ẹni tó máa ń fi owó pamọ́ Mo de tun máa ń fi owó pamọ́ sí ilé-ìfowópamọ́, torí pé èèyàn o mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ní ọjọ́ ọ̀la tàbí ní ọjọ́ iwájú tí ènìyàn máa need owó.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo gbádùn kí a máa ṣe ìdárayá. Ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ohuún ìdárayá tí a máa ń ṣe bí i orin, bí i ká pàlọ́, ká kọrin àti pé ká pánilèrín. A máa ń ṣe ìdárayá dáradára.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ ajé nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn. Òṣùpá òun náà ni mo fẹ́ràn jù. Gbogbo ọjọ́ ni mo fẹ́ràn ṣùgbọ́n ọjọ́ ajé yìí ni mo fi máa ń sinmi. Mi ò kí ń fi bẹ́ẹ̀ máa jáde ní ọjọ́ ajé, mo fi máa ń ṣe àwọn kankan nínú ilé máa dẹ́ sinmi.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ-- mo máa ń ka àwọn àdéhùn dáadáa torí pé àdéhùn jẹ́ ohun pàtàkì tí èèyàn gbọ́dọ̀ kà dáadáa kí ó tó tọwọ́ bọ ìwé àbí kí ó tó gbà fún àdéhùn. Àdéhùn ò ṣe ǹkan tí èèyàn kò lè gbà kó tọwọ́ bọ iwe bẹ́ẹ̀.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo fẹ́ràn láti má ka ìwé. Àwọn ìwé jẹ́ nnkan tí ó dára tí ènìyàn máa ń kọ́ ọgbọ́n ní inú ìwé àti ìwé Bíbélì àti àwọn ìwé tó kù, mo máa ń ka wọ́n.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ ni mo ti ṣìnà bí ẹ̀ẹ̀méjì tàbí ẹ̀ẹ̀mẹ́ta rí. Ẹ̀ẹ̀kan mo gbàgbé sùn lọ nínú ọkọ̀, elékejì mi ò mọ ibi tí mò ń lọ, so mo ti ṣìnà ní ẹ̀ẹ̀méjì tàbí ẹ̀ẹ̀mẹ́ta, ẹlẹ́ẹ̀kẹta mi ò mọ ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n mo ti ṣìnà rí.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, àwọn ìpàdé lórí fóònù ló dára jù ní ayé ìgbà tí a wà yìí. Èèyàn ò ní fúnra rẹ̀ ní wàhálà láti máa lọ sí ilé ẹyọkan tàbí ibi ìpàdé láti máa ṣe ìpàdé. Ẹ̀yàn lè wà nínú ilé rẹ̀, kó máa ṣe ìpàdé lórí fóònù.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáradára. Ẹ orúkọ Yorùbá ni, àná wón fi ìtumọ̀, wón sọ ìtumọ̀ rẹ̀ fún mi nítorí pé ọmọ Yorùbá ni mí.

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Rárá mi ò ní ètò ààbò kọ̀m̀pútà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n mo ṣẹ̀ fẹ́ lọ ṣe ètò ààbò kọ̀m̀pútà ni. Ṣùgbọ́n mo ní ìmọ̀ díẹ̀ nípa kọ̀m̀pútà tí mo ti kọ́ tẹ́lẹ̀.

Bawo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ tàbí ní ẹnu iṣẹ́? Ẹ̀ tí ìṣòro kí ìṣòro bá dìde ní àti ẹnu iṣẹ́, àwa tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, aa jọ pé àra wa pọ̀, a jọ wo ohun kan tí ó ṣẹlẹ̀, a dẹ̀ fi ọgbọ́n inú wo.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Gbogbo ọjọ́ ni mo fẹ́ràn, kò sí ọjọ́ tí mi ò fẹ́ràn. Gbogbo ọjọ́ pátápátá ni mo fẹ́ràn, ṣùgbọ́n mo fẹ́ràn kí, oòrùn, tí oòrùn bá fẹ́, tí oòrùn bá yọ dáadáa, nítorí pé oòrùn máa ń ran iṣẹ́ mi lọ́wọ́. Ìgbà oòrùn ni mo fi bẹ́ẹ̀ fẹ́ràn jù, tí oòrùn náà ò dẹ pọ̀jù.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ẹn, gbogbo oúnjẹ àkàrà ni mo fẹ́ràn jù ṣùgbọ́n èyí tí wọ́n bá fi iṣu tàbí ẹ̀wà ṣe, òun ni mo fẹ́ràn láti máa jẹ jù ṣùgbọ́n gbogbo rẹ̀ náà pátápátá ni mo máa ń jẹ, mi ò kí ń ya nǹkan sọ́tọ.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ehn, a lè ṣe ká má pàdé láàárín ọ̀sẹ̀ torí pé àjọ máa ń ṣiṣẹ́ pọ̀ ni. Gbogbo àwọn ọ̀rẹ́ mi, àjọ má ń ṣe iṣẹ́ wa pọ̀ ni. Ooo, mi ò lè ṣe kí n má pàdé àwọn ọ̀rẹ́ mi láàárín ọ̀sẹ̀ kan.

Ọjọ́ mélòó no ní fún ìsinmi ọdọọdún? A! Mi ò lè rántí ìye ọjọ́ tí mo ní fún ìsinmi láàárín ọdún, ka ní láàárín ọ̀sẹ̀ ń sin tàbí láàárín oṣù. Mò lè sọ pé iye ọjọ́ báì, ṣùgbọ́n mo mọ̀ pé mo máa ń sinmi ẹ̀ẹ̀kan ní àárín ọ̀sẹ̀, eh ajẹ́bí ẹ́ẹ̀mẹ́rin nínú oṣù.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora tí mo bá ń sùn. Mo máa ń bora ní alẹ́ tí mo bá ń sùn. Nítorí pé òtútù máa ń wà. Mo dè máa ń fi aṣọ ìbo ara mi.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ pẹ̀lú àwọn oníbàárà rẹ? Ẹ́h, àwọn pẹ̀lú àwọn oníbàárà ni a ò kí jẹ́ ń ṣe ìpàdé. Nítorí pé a máa ń gbé iṣẹ́ fún wa ni. A de máa ń ṣe iṣẹ́ tí wọ́n bá gbé fún wa. Tan bá de tí parí iṣẹ́, wọn wá gbe àbí wọ́n wá gba iṣẹ́ wọn. Then àti pé iṣẹ́ kejì tí a n ṣe wipé a máa ń pè wọ́n, tan bá ti wá, a ṣe iṣẹ́ wọn, wọn a de máa lọ.

Ṣé o ti lu etí ri? Mi ò tíì lu etí ri ní ìgbà kankan. Mi ò fi ìgbà kan lu etí ri torí pé lílu etí fún mi, as pé ọmọ jẹ́ bí ọkùnrin jẹ́ ohun ìríra fún mi. Torí náà mi ò lu etí rárá.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà ní inú ìlà tàbí tó bá wà ní orí ìlà? Ẹ́, a máa ń bá àwọn èèyàn tó wà lórí ìlà sọ̀rọ̀, à nígbà mìíràn a dẹ máa tẹ ẹ̀rọ àgbékawọ́ wa tí ó jẹ́ fóònù.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára. Ehn, etí mi dára gaaan ni. Aah, etí mi máa ń gbọ́ràn kedere, ó dẹ̀ máa ń gbọ́ àwọn nǹkan tó jìnnà pàápàá. So, etí mi dára gan-an ni. Mò ní etí tí ó dára.

Ṣé o ti lọ sí òde rí? Béèni mo ti lọ sóde rí, mo ti lọ sóde, à bí èmèrìn mi ò kín ṣé ẹni tí ó máa ń lọ sóde ní gbogbo ìgbà ṣùgbọ́n mo ti lọ sóde rí, è òde Àríyá, bẹ́ẹ̀ni mo ti lọ sóde rí.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? A ò ní sinmi oúnjẹ o. Time, ìgbà tó bá wùn wá ni a máa lọ jẹun. Ẹ̀, ó lè jẹ́, ẹ́, bí i ọgbọ̀n ìṣẹ́jú tàbí, ẹ́, ogún ìṣẹ́jú. A ò ní wákàtí kan fún oúnjẹ.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ë, ọkàn ò ṣe é pàrọ̀, àbí nǹkan? Ë, ọkàn ò ṣe é pàrọ̀, ṣùgbọ́n nǹkan tí ẹ́yan bá ní àwọn nǹkan tí ó dàrúgbò, èèyàn lè pàrọ̀ wọ́n. Kí ẹyan fún wa òmíràn, kí ẹyan ra òmíràn.

Ṣé owó tí ò ń gbà dára tó? Rárá o, owó tí mò ń gbà kò tó rárá ara tí rárá ni. Mo ń bẹ Ọlọ́hun kó bá mi fi owó kún owó mi nítorí pé owó tí mò ń gbà yẹn ti kéré jù, kò tó rárá rara rara ni.

Ṣé o fẹ́ràn jiyàn àbí ṣó fẹ́ràn láti máa jiyàn? Rárá mi ò fẹ́ràn láti máa jiyàn rárá àti rárá, èmi ò kì n jiyàn. Nítorí pé ìjiyàn máa ń mú ìjà wá. Ìjiyàn máa ń mú asọ àti ìjà àti asọ̀tẹ̀ wá.

Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán lára rárá. Àti rárá, mi ò ya àwòrán kankan sí ara mi. Mi ò dẹ fẹ́ ya àwòrán sara nítorí pé mi ò fẹ́ràn àwòrán ní ara mi. Kò n ṣe nǹkan tí mo fẹ́.

Kí ni o máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Ẹn, tí ọjọ́ bá rọ̀ tí kò bá sí òòrùn, mo màá ń bomi sí àwọn nǹkan tí mo gbin bí àwọn flower kan tí mo gbin, bí àwọn igi tí mo gbin màá tọ́jú àwọn igi èso tí mo gbin.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Ẹ̀, kò sí oúnjẹ tí mi ò fẹ́ràn. Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn tí mo dẹ̀ máa ń jẹ. Mi ò ya oúnjẹ kan sọ́tọ̀ pàtó tí mo fẹ́ràn jù tí mo ń jẹ. Gbogbo oúnjẹ pátápátá ni mo fẹ́ràn tí mo dẹ̀ máa ń jẹ.

Ṣé o jẹ́, ṣe o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà. Bí iṣẹ́ bá ṣe wà ni àbí bí iṣẹ́ bá ṣe rí ni mo ṣe máa ń jí. Ṣùgbọ́n mi ò kí ń jí ní kùtùkùtù ní gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan náà ni.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilẹ̀? Bẹ́ẹ̀ni, wọ́n kọ́ mi ní bí a ti ń ka àwòrán ilẹ̀. Mo dẹ̀ mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Kọ́ ń ṣe nǹkan tí ó lágbára bẹ́ẹ̀ náà lọ, ṣùgbọ́n ó le díẹ̀.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Rárá mi kì í wọ ìbọwọ́, mi ò kí ń wọ ìbọwọ́ rárá àti rárá ni. Nítorí pé kò ń ṣe nǹkan tí mò ń fẹ́, nítorí náà mi ò kí ń wọ ìbọwọ́ rárá àti rárá.

Iru fóònù àgbékawó wo ni ò ń lò? Nokia ni mo ń lò. Ẹ̀rọ àgbékawó títe mi fún ra mi tí mo ní tí mo ń lò lọ́wọ́. Nokia ni Android Nokia òun ni mò ń lò.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ehn, mo máa ń polówó lórí WhatsApp lórí update mi. Bẹ́ẹ̀ni, mo dà máa ń polówó lórí Instagram. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí-- ní gbogbo ọ̀nà ni mo máa ń gba ìpolówó tí ó rọrùn fún mi. Rọrùn.

Irú ẹbun wo ni o fẹ́ràn jù láti fún ènìyàn? Kò sí ẹbun tí mi ò lè fún ènìyàn. To ba sa ti jẹ́ nǹkan tí ènìyàn fẹ́ tí ó dẹ̀ ń ṣe, nǹkan tí èmi ń lò mọ̀, àbí tó bá jẹ́ pé mo mọ ènìyàn jẹ́ ẹni tí mo fẹ́ràn tí mo rí pé nǹkan tó fẹ́ ni mo lè lọ sọ́jà kí n lọ ra, ẹbun náà kí n fún ènìyàn.

Ṣé o ti lọ sí Àgọ́ rí? Bẹ́ẹ̀ni mo ti lọ sí Àgọ́ rí. Mo ti lọ sí Àgọ́ ní ẹ̀ẹ̀mejì. Bẹ́ẹ̀ni mò ń lọ sí Àgọ́ lẹ́ẹ̀mejì. Ní ìnáwó rí díì, mo ti lọ sí Àgọ́ rí. Bẹ́ẹ̀ni.

Ṣé o ní ìwà tí ó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà dáradára, ìwà tó dára tí mo bá ń jẹun. Nítorí pé ní gbogbo arín àwọn ènìyàn ni mo ti máa ń jẹun, ẹ̀ẹ̀kan kan ni mo máa ń jẹun nílé.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftware rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n gbogbo àwọn sọftware mi ní ososù ni mo dè máa ṣe wọ́n. Má rí pé mo yẹ gbogbo àwọn sọftware yẹn wò ní osùmosù, máa dẹ́ o update wọn lẹ́ẹ̀yọ̀kànkan.

Ṣé o fẹ́ràn wíwo ìràwọ̀? Ẹ̀, lẹ́kakan mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ ṣùgbọ́n ó ti jìnnà sílẹ̀ jù. A dẹ̀ ní ǹkan tí ènìyàn fi máa ń wo ìràwọ̀. Tori idi eyìí, mi ò kí ń jẹ́ kí n lè máa wo ìràwọ̀.

Bawo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ehn, a máa ń ran ènìyàn lọ́wọ́, máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ níbi iṣẹ́, àwọn tí ó bá níṣẹ́ a máa ń bá wọn wáṣẹ́, àwọn tí ó bá ní oúnjẹ a máa ń fún wọn lóúnjẹ, àwọn tí ó bá dẹ̀ ní aṣọ náà a máa ń fún wọn ní aṣọ. Àwọn ọ̀nà tí mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà a máa ń pé wọ́n ní gbogbo ìgbà ní orí ẹ̀rọ ìgbésókè adẹ̀ máa ń send message sí wọn lórí WhatsApp èyii to jẹ́ pé ó, ó yára àti pé a máa ń send message sí wọn náà látọrí WhatsApp.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lò, ṣùgbọ́n mẹ́ta ló wà lórí ibùsùn mi. Ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo ni mo máa ń lò nínú mẹ́tẹ̀ẹ̀ta. Ìrọ̀rí mẹ́ta ni mo ní, ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo ni mo máa ń lò nínú ìrọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta.

Ṣé o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí ewu ìjàmbá tàbí kí Ọlọ́run má je a rí ogun, eh, accident. Nítorí ìdí èyí, mo máa ń di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀. Gbogbo òfin pátápátá ni mo máa ń tẹ̀lé nítorí pé òfin jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dé dára fún ààbò ara wa. Ẹni tí kò bá tẹ̀lé òfin ó ń lọ sí ìparun ni.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ẹ̀kan lọ́sẹ̀ ni mo máa ń fọ aṣọ. Ee, patapata bí ojó Friday tàbí ojó Saturday ni mo máa ń fọ àwọn aṣọ mi. Ẹ̀kan lọ́sẹ̀ ni mo dé máa ń fọ àwọn aṣọ mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán lọ́tọ̀ ni. Ẹ̀mí funrá mi àbí emi nìkan ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Nígbà mìíràn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ṣùgbọ́n mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà.

Ṣé o mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń pa ẹja. Oríṣiríṣi ọ̀nà ni mo lè gbà pa ẹja. Rí pé oríṣiríṣi ọ̀nà ni mo mọ̀ tí a fi ń pa ẹja. Ehn, bí i tí a bi mi sí tí mo dàgbà sí, a máa ń pa ẹja níbẹ̀. Mo dẹ̀ mọ̀ bí a ṣe ń pa ẹja dáadáa.

Kí ni o máa ń ṣe láti tayọ sí ra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń ṣe àwọn ohun tí wọ́n ò mọ̀, mo máa ń kọ́ ẹ̀kọ́ sí i. Tí mo bá dẹ̀ ti kọ́ àwọn ẹ̀kọ́ yìí, màá wá máa ṣe àwọn nǹkan tí mo kọ́ yìí. A jẹ àwọn nǹkan tí wọ́n ò mọ̀, nǹkan tí ó máa mú mi tayọ níyẹn.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn tí mò ń sin nínú Mo ní àwọn ẹranko kéékèèké tí mò ń sin nínú ilé bíi àwọn adìẹ tí a máa ń sin.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Mo máa ń ṣe àwọn àyẹ̀wò ímélì mi ní ẹẹkan tàbí èèmejì láàárín ọ̀sẹ̀. Ehn, nítorí pé gbógbó ìgbà ni mo máa ń yẹ àwọn ímélì wò, nítorí mo máa ń ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó jọ mọ́ wọn pé kí wọ́n sè di ímélì.

Ṣé o máa ń mu oun mímu àwọn piritíìnì? Mi ò kí ń fi bẹ́ẹ̀ mu àwọn oun mímu wọ̀nyí. Ẹ̀ẹ̀kan kan ni mo máa ń mú, so mi ò kí ń ṣe ẹni tó máa ń mú ní gbogbo ìgbà. Tó jẹ́ bí à tí o bá rí kò lè sinmi.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Mi ò ní ètò kan pàtàkì fún ìparí ọ̀sẹ̀. Mi ò kí ń jáde ní ilé mi, màá wà nínú ilé ni. Mi ò ní ètò kan pàtàkì kan fún ìparí ọ̀sẹ̀ rárá àti rara.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú ènìyàn? Mi ò kín ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, i bá jẹ́ ọmọdé tàbí àgbàlagbà. Mi ò kín ní ìrora láti bá ènìyàn sọ̀rọ̀ tàbí tí mo bá ń sọ̀rọ̀ níwájú ẹnì kankan.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè torí pé ó jẹ́ nǹkan tí ó dára àmọ́ mo dẹ̀ fẹ́ràn láti máa lo.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Ẹn, gbogbo iṣẹ́ wa ni iṣẹ́ ìta gbangba. Kò sí ìgbà tí a máa ń ṣiṣẹ́ tí iṣẹ́ wa ki ń bọ́ sí ìta gbangba. Ìta gbangba ni a ti máa ń ṣe gbogbo iṣẹ́ wa. Pápá jùlọ nígbà mìíràn nínú òòrùn ni a ti máa ń ṣe àwọn iṣẹ́ wọ̀nyí.

Ṣé o mọ, ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ àwọn aládùúgbò mi, gbogbo àwọn aládùúgbò mi pátápátá ni mo mọ, mo mọ wọ́n dáradára.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Mi ò ní kọ̀ǹpútà kankan, èyí tí mo ní ó ti bàjẹ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní kọ̀ǹpútà kankan, ràrá àti rara. Mi ò ní kọ̀ǹpútà báyìí báyìí.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Ẹ́, gbogbo ìgbà lè mi máa ń wà nílé tèmí, mi ò sí nílé bí a mo jáde wákàtí márùn abi wákàtí mẹ́fà mo ti padà sílé. Gbogbo ìgbà ni mo fi máa ń wà pẹ̀lú àwọn ẹbí mi, mi ò kí ń jáde lọ bẹ́ẹ̀.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmú́ra tí o bá mú ohun mímu? Ehn, mo máa ń lo ọ̀pá ìfàmú́ra tí mo bá ń lo ohun mímu. Ọ̀pá ìfàmú́ra ó ṣe pàtàkì, kò ní jẹ́ kí a gbé ẹnu sí ẹnu ìgò àbí gíláàsì tí a bá fín mú ohun mímu.

Ṣé ó máa ń wọ ohun ọ̀ṣọ́? Mi ò kí ń máa ń wọ ohun ọ̀ṣọ́. Mi gbádùn kí n máa wọ ohun ọ̀ṣọ́ rárá àti rara. Mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Iṣẹ́ mi ò kí ń ṣe iṣẹ́ ọ́fíìsì tí a máa ń ṣe tó ye pé àyè á gbà wá láti jókòó láti wọ fún wákàtí mẹ́wàá tàbí wákàtí mẹ́jọ.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Òṣè ọ̀sẹ̀ ni mo máa ń gẹ irun mi. Kò sí ọ̀ṣẹ̀ kan tí mi ò kí ń gẹ irun mi. Òṣè ọ̀ṣẹ̀ ni mo máa ń gẹ irun mi.

Báwo ní oṣe máa rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Mo ní ẹni tó máa ń gbé mi jáde tó bá ti di ọ̀rọ̀ oníṣẹ́ tí àá bá ti fẹ́ lọ ṣiṣẹ́. Ẹniyen ni ọkọ̀, òun ló máa ń fi ọkọ̀ tiẹ̀ gbé mi. A jọ máa lọ sí ibi iṣẹ́. Ìgbà mì tí mi ò bá dẹ̀ bá a tó bá ti lọ, màá lọ wọ ọkọ̀ ní òpópónà.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Rárá, mi ò kí ń mu àwọn ẹ̀rọ ìlera. Rárá, nítorí pé mo ní ìgbàgbọ́ pé wọ́n ti ní agbára jù fún ara. Kò ṣe ǹkan tí ó bá ara mu.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ rẹ. È, àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni kick board, swimming trunk, goggle àti, um, floaters. Àwọn nǹkan bái ló ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi.

Ṣé o máa ń kọ́ nnkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, ẹ̀ lórí YouTube, lórí Twitter, lórí Google. Mo máa ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi. Tí ó bá ti di ìparí ọ̀sẹ̀, a ṣe ìmọ̀tótó ilé, a gbá gbogbo àyíká, a tún gbogbo ilé ṣe, a fọ, a ṣọ, a dẹ̀ ri pé gbogbo ilé mọ́ tótó.

Ó ti gun alùpùpù rí, mi ò tíì gun alùpùpù rí. Ehn, mi ò tie lero pé máa gun alùpùpù nítorí pé kò fi bẹ́ẹ̀ sí ní ìlú tí mo wà. Ehn, ṣùgbọ́n boyà tí ayé re bá yọ, mo lè gun alùpùpù.

Ní, àkókò mélòó ni o máa ń lọ sùn? Eh, aàní, mi ò ní àkókò kan pàtó tí mo yà sọ́tọ̀ tí mo máa ń lọ sùn. Eh, tí òórùn bá ti kùn mí ni mo máa ń sùn. Mi ò ya àkókò kan pàtó sọ́tọ̀ tí mo máa ń sùn.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ ṣiṣẹ́? Èmi pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, àjọ máa ń ṣe iṣẹ́ pọ̀ ni, a máa ń pín iṣẹ́ láàárín ara wa. Ẹ̀ ni iṣẹ́ tí èmi bá mọ̀ ṣe, òun ni màá ṣe. Èyí tí mi ò bá mọ̀ ṣe, màá gbé fún àwọn tó jẹ́ ọ̀rẹ́ àbí ẹlẹgbẹ́ mi, wọ́n á ṣe.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Ẹ̀ nibiti ilé wa wà, a ní nọ́mbà orílẹ̀. Òhun ni a fi máa ń lò tí a bá fẹ́ ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì àbí tí ènìyàn bá ń wà wá bọ̀.

Nígbà wo ni ò kẹ́yìn sunkún? Ọlọ́run ma je arogun ẹkún. Mi tie lè rántí pé ọjọ́ báyìí ni mo sun ẹkún gbẹ̀yìn. Torí pé ẹkún ò ṣe nǹkan tí ó dára rárá nínú ìgbésí ayé ènìyàn. Ki olorun máa ń fi nǹkan tó máa pa wá lẹ́kun sínú ayé ènìyàn.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́? A! Mi ò kì n fọ wọ́ ní gbogbo gbà. Láti pé mi lè rántí igba tí mo máa ń fọ́wọ́ ni ojoojúmọ́. Boya ti ń bá fẹ́ jẹun, màá fọwọ́ tàbí tí mo bá ṣe nǹkan tí ọwọ́ mi bá dọ̀tí, màá fọwọ́. Mi ò kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n máa ń fọ ọwọ́ ní ìgbà tí wọ́n bá fẹ́ gbàdúrà àbí ní gbogbo ìgbà.

Bawo ni o se maa n ji ni owuro? Eh a maa n set ago alarm ti o ma n ji wa, ti o ma n ji mi ni owuro toripe eh ona ibi ise mi o se o naase die. Ti mi o ba tete de laaro mi o ni tete de ibi ise mi.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Opọ̀lọpọ̀ àwọn nnkan kan ni mo rántí ní ìgbà ọmọdé mi. Mo rántí ọjọ́ kan tí a lọ sí òde tí a lọ pa ẹja tí ọkọ̀ wa ri. Ọjọ́ náà báyii ọjọ́ má lè gbàgbé ni.

Yàrá wo nínú ilé rẹ lo fẹ́ràn jù? Ehn, kò sí yàrá kan ṣe-- kankan nínú ilé mi tí mo fẹ́ràn jù. Gbogbo iyàrá ni ó ṣe pàtàkì nínú ilé mi. Gbogbo ẹ̀ ni mo dẹ̀ fẹ́ràn, mi ò ya yàrá kan sóto tí mo fẹ́ràn jù nínú ilé.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Mi ò ní tábìlì iṣẹ́. Mi ò ní ṣe alákọ̀wé tó máa ń jókòó sí ojú kan sí inú yàrá kan tàbí sínú ọ́fíísì kan. A máa ń ṣe iṣẹ́ káàkiri ni a dẹ̀ máa ń ṣe àwọn iṣẹ́ wa ní ìta.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Kò sí àkókò kan tàbí ìgbà kan nínú ọjọ́ tí mi ò fẹ́ràn. Gbogbo gbogbo ìgbà tàbí gbogbo àkókò nínú ọjọ́ ni ó dára fún èmi àti àárọ̀, ọ̀sán, àti alẹ́, gbogbo rẹ̀ ni ó dára.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ẹ̀ẹ̀, Adé máa ń jọ ń sọ̀rọ̀ dáradára. A máa ń sọ̀rọ̀ nípa iṣẹ́, a de máa ń sọ̀rọ̀ nípa ara wa pẹ̀lú.

Báwo ni o ṣe máa ń gbọ́ ọ̀wọ́ àwọn ènìyàn? Ẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹni tó bá ju ènìyàn lọ ló máa ń kọ́kọ́ na ọ̀wọ́ tí a bá fẹ́ gbọ́ ọ̀wọ́. Ẹ̀ ọmọdé ò kí ń kọ́kọ́ na ọ̀wọ́ fún àgbàlagbà tí ọba fẹ́ gbọ́ ọ̀wọ́ ní ọ̀wọ́ àgbàlagbà.

Giga ti o ga ti to abi o to? Ka sha ni boya mo to bii five point three abi five point four, mi o kin se eni ti o ga ju, beeni mi o de kuru ju.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò lóríṣiríṣi lórí tẹlifísàn, àwọn ètò àmúni kọgbọn àti àwọn ètò Yorùbá pẹ̀lú àwọn ìròyìn.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń gé àwọn èékánná mi ni. Tí èékánná mi bá ti pọ̀ jù tó bá ti gùn jù mo máa ń gé wọn. Nítorí pé mi ò fẹ́ kí èékánná mi kí ó gùn jù rárá àti rárá ni.

Kókó, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Gbogbo àwọn ẹ̀kọ́ ni mo fẹ́ràn nígbà èwe, nítorí pé gbogbo wọn ni ó dára ṣùgbọ́n mo fẹ́ràn literature kan nígbà tí mo wà ní nigbà èwe.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Kò sí àwọ̀ tí èmi ò fẹ́ràn. Gbogbo àwọ̀ tí ó wà tí Ọlọ́run dá, gbogbo wọn jẹ́ dáradára. Kò sí àwọ̀ kan tí èmi ò fẹ́ràn. Àti àwọ̀ dúdú àti àwọ̀ pupa àti funfun, gbogbo wọn ni ó dára.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Mi ò ní ètò kankan láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn. Ṣùgbọ́n tí ààyè iṣẹ́ bá yọ sí ìlú mìíràn, mo lè lọ sí ìlú mìíràn lọ ṣe iṣẹ́. Ṣùgbọ́n mi ò ní ètò kankan tí mò ń ṣe láti fẹ́ iṣẹ́ sí ìlú mìíràn.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Ẹ̀, bátìrì fóònù mi kò fi bẹ́ẹ̀ máa ń dúró pẹ́, torí pé mo máa ń lo bátìrì yẹn ní gbogbo gbà. Gbogbo gbà ni mo máa ń tẹ́ fóònù mi, torí ìdí èyí bátìrì yẹn ò kí ń fi bẹ́ẹ̀ máa ń dúró pẹ́.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́. Ijọ́ tí mo bá wà lẹ́nu iṣẹ́ tí mo bá ń ṣiṣẹ́ tí inú mi bá dùn tí mo dẹ̀ rí ẹni tó mo lè ṣiṣẹ́ fún lọ́fẹ̀, màá ṣe iṣẹ́ fún wọn lọ́fẹ̀

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ehn, àwa, a ò ní àṣà kankan tí à ń ṣe ní ẹbí wa. Ehn, nítorí pé ẹlẹ́sìn ìbílẹ̀ ni wá, àmín ẹlẹ́sìn krìstẹ́nì ni wá. Ehn, nnkan tí mo mọ pé a máa ń ṣe ni oṣù Kejìlá ni ọdún Kérésì. Lẹ́yìn yẹn, a ní àṣà kankan.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé mi ò fẹ́ láti fi, mi ò fẹ́ láti fi orúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá rárá.

Kí ni ìgbádùn rẹ̀? Ẹ kò sí ayè kan tàbí ọjọ́ kan tàbí wákàtí kan tí mo yà sọ́tọ̀ fún ìgbádùn. Gbogbo ọjọ́ ni mo máa ń fi ń ṣe iṣẹ́ tí ayé bá dẹ́ wá fún ìgbádùn, àìṣe ìgbádùn, ṣùgbọ́n mi ò ní yà ìgbà kan sílẹ̀ fún ìgbádùn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de ǹkan? Ẹ̀, tí mo bá n dúró de ǹkan tí mi ò bá tètè rí, màá pe ẹni tí mo fẹ́ gba ǹkan náà ní ọwọ́ rẹ̀, àbí kí n pe ẹni tó fẹ́ fi ǹkan náà ránṣẹ́.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Rara àti rara mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé. Nítorí pé ilé ìṣẹ̀mbáyé kò ṣe ibi tí èmi lè lọ.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mi ò mọ ojú òpó ayélujára tí mo wà, nítorí pé mi ò tíì mọ àwọn ojú òpó wọ̀nyí dáradára.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣí fèrèsé ọkọ̀ ní gbogbo ìgbà torí àtẹ̀gùn, kí atẹgun kí ó lè máa wọlé. Mo máa ń ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ dáadáa tí mo bá ń jáde lọ.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ẹ́, mi ò fẹ́ràn èyí tí ó bá gbóná jù, èyí tó bá kàn ṣe, tó lọ wẹ́rẹ́ ni mo fẹ́. Nítorí pé ìgbà ooru ni a wà àti pé a sì ní ibi tí òtútù wà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tí ó tó kù àbí oúnjẹ tó kú? Ìbéèrè yìí kò fi bẹ́ẹ̀ yé mi dáradára, so mi ò lè dáhùn ìbéèrè yìí. Bóyá oúnjẹ tó kù ni tàbí oúnjẹ tí ó kú, kò yé mi.